Rárá o, n kò lọ sí àgọ́ rí. Mo jẹ́ ẹnìkan tó máa ń ṣe jẹ́jẹ́ tí kì í fa ìjàngbọ̀n. Mi ò fẹ́ràn jàgídíjàgan, miì sì darapọ̀ mọ́ àwọn aláriwo. Gbogbo ohun tó sì jọ mọ́ bí ìwọ̀sí àbí bí ìpátá àbí bí kí èèyàn ṣe nǹkan tó lòdì sí òfin, miì ń ṣeé rárá. Mo máa ń sá fun ni. Èyí ló fàá tí mi ò fi ní àǹfààní àti lọ sí àgọ́ rí torí pé kò sí ohun tó fẹ́ gbé mi dé ibẹ̀. Miì ń dáràn, miì sì ń ṣe nǹkan burúkú. Jẹ́ẹ́jẹ́ẹ́ mi ni mo máa ń lọ.

Bẹ́ẹ̀ni, a ní àgbàlá òjò. Ilé bàbá mi ni mò ń gbé. Ní ilé bàbá mi sì re, a sì ní àgbàlá ńlá tí òjò máa ń rọ̀ sí. Tó jẹ́ wípé tí òjò bá sì ti ń rọ̀, àgbàlá yìí ni gbogbo àwọn ọmọdé ti máa ń ṣeré nínú òjò, tí wọ́n a máa ṣeré pá tí wọ́n a máa wẹ̀ nínú òjò. Àgbàlá òjò ilé wa yìí ó tóbi gan-an ni. Èmi náà sì máa ń ṣeré nínú rẹ̀ tí òjò bá rọ̀ nígbà tí mo wà ní kékeré. Ẹ̀kọọkankan gan pẹ̀lú bí mo ṣe dàgbà yìí, mo sì máa ń lọ sí inú àgbàlá yìí nígbà tí òjò bá ń rọ̀ kí n lè máa ṣeré nínú rẹ̀.

Méjèèjì ni mo fẹ́ràn. Mo fẹ́ràn coffee, mo sì fẹ́ràn tea náà. Mo kàn fẹ́ràn tea ju coffee lọ díẹ̀ torí wípé tea ni mo máa ń sábà mu. Òun ló sì bá weather wa ní ilẹ̀ Yorùbá yìí nílẹ̀ Nigeria tó bá mu dáadáa àti wípé ni gbogbo igba tí mo wà ní kékeré, bàbá mi ti fi tea mímu kọ́ mi torí wípé bàbá mi fẹ́ràn tea gan. Ojoojúmọ́ la sí máa ń mu tea nílé wa nígbà tí mo wà ní kékeré. Èyí ló jẹ́ kí ìfẹ́ tea gbòòrò nínú mi ju ti coffee lọ díẹ̀.

Hun kò le ka iye ìgbà pàtó tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́, ṣùgbọ́n mo mọ̀ wípé ó pọ̀. Hun kò le sọ pé ìgbà báyìí, pé iye báyìí ni ṣùgbọ́n ó pọ̀ gan-an torí wípé mi ò le ṣe kí ń má wo ojú àwòrán láìmọye ìgbà lójoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń wòo, èyí ló jẹ́ kó ṣòro fún mi láti lè ka iye ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ torí wípé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́.

Rárá o, mi ń ṣe ẹni tí kò jẹ ẹran o. Torí èmi fẹ́ràn ẹran púpọ̀púpọ̀, mo sì máa ń jẹ ẹran gidigan. Oríṣiríṣi ẹran ni mo máa ń jẹ. Ẹran màálù, ẹran nọ́mọ̀, ẹran adìyẹ, ẹran ẹlẹ́dẹ̀, ẹran tọkí, ẹran awó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà kò sírú ẹran tí mi le jẹ. Gbogbo ojú jójúmọ́ ni mo sì máa ń jẹ ẹran. N kò lè lọ ọjọ́ kan kí n má jẹ oríṣiríṣi ẹran. Mo fẹ́ràn ẹran gidigan ni, mi ń ṣe ẹni tí kì í jẹ ẹran o. Èmi fẹ́ràn ẹran, mo sì máa ń jẹ ẹran lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo ti gun alùpùpù rí. Ìgbà tí mo kókó gun alùpùpù ni ìgbà tí ìkan nínú àwọn ẹ̀gbọ́n mi ra alùpùpù tuntun ní bí ọdún mẹ́ta sẹ́yìn. O sì gbé mi gun orí alùpùpù yìí. Kódà ẹni yìí náà ló kọ́ mi bí a ti ń gun alùpùpù lẹ́yìn bí oṣù mẹ́fà lẹ́yìn tó ra alùpùpù tuntun, ó gbé alùpùpù rẹ̀ fún mi kí n máa wá kiri díẹ̀. Èyí ló jẹ́ kí n mọ̀ bí a ti ń gun alùpùpù dáadáa mo sì máa ń gun alùpùpù dìsín. Torí náà mo ti gun alùpùpù rí o, mo sìtì gun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àìmoyẹ ìgbà gan pàápàá.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún Kérésì. Èyí máa ń ṣẹlẹ̀ nínú oṣù kejìlá ọdún tí ó ṣe oṣù December. Àkókò ọdún Kérésì yìí ni mo fẹ́ràn jù torí wípé ọdún Kérésì yìí ni ọdún tó tóbi jù nínú ọdún tí gbogbo ènìyàn sì máa ń ṣe. Kò jẹ́ pé àwọn ẹlẹ́sìn Kristẹni nìkan ló ń ṣe ọdún yìí, gbogbo ènìyàn pátápátá ló ń ṣe ọdún yìí torí wípé ọdún ńlá ni, ọdún ayọ̀ sì ni. Ó sì jẹ́ ọdún tí yóò máa ń mú ọdún wá sí òpin. Èyí ló fàá tí ó ṣe jẹ́ wípé àkókò ọdún Kérésì yìí ni mo fẹ́ràn jù.

Bí mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára ni wípé mo máa ń lọ kó àwọn ohun èròjà ọjà yìí fúnra mi ní àwọn abúlé. Àwọn ohun èròjà ọjà yìí tó dára jù, tó ní quality jù ni mo sì máa ń kó. Mo sì máa ń rí wípé bá fẹ́ ṣe ọjà jáde, gbogbo ọ̀nà tó tọ́ tó yẹ àti gbogbo èròjà tó yẹ ká lò pátápátá la fi máa ń ṣe ọjà. A kì í yọ ǹkan kan kúrò tàbí ká dín ǹkan kan kù. A kì í sì lò àwọn èròjà tí kò dára àbá àwọn èròjà olówó pọ́kú. Rárá o. Àwọn èròjà tó quality jù, ká lè rí ọjà tó quality náà la ẹ máa ń lò.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé, mo máa ń lọ sí àwọn abúlé àwọn oko tí wọ́n ti ń ṣe àwọn ohun èlò ìpèsè yìí. Ibẹ̀ ni mo ti máa ń lọ láti lè rí àwọn ohun ìpèsè tó dára, tó ní quality jù. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìpèsè tí ó ń wá sí ìgboro n bi wọ́n ò dára tó. Àfi tí èèyàn bá lọ sí àwọn ìgbèríko, àwọn abúlé tí wọ́n ti ń kó àwọn, àwọn ohun èlò yìí wá ni èèyàn ó ti lọ mú àwọn ohun èlò tó dára jù níbẹ̀ fúnra rẹ̀. Èyí ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò.

Rárá o, n kò ní ọkọ̀. Ṣùgbọ́n mo ti lọ ń kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń wa ọkọ̀. Tí n bá sì ti kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń wa ọkọ̀ yìí tán ní ilé ẹ̀kọ́ Fountain Driving School ní ìlú Òṣogbo, màá bẹ̀rẹ̀ sí ní wa owó tí ń fi ra ọkọ̀ tèmi náà. Torí náà, n kò ní ọkọ̀ báyìí o. Ṣùgbọ́n n ò lè pẹ́ ní ọkọ̀ torí wípé mo ti ń re owó tí ń fi ra ọkọ̀ tèmi náà jọ. Mo ti ń re ẹ jọ díẹ̀ díẹ̀ tí mo bá sì ti kọ́ ẹ̀kọ́ bí a ti ń wa ọkọ̀ mi tán ni màá bẹ̀rẹ̀ sí ní lọ wa ọkọ̀ tèmi náà fẹ́ rà fúnra mi.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí. Ẹni náà tí mo lé jẹ́ ẹni tí kò ní òótọ́, tí kò sì ṣe iṣẹ́ rẹ̀ dédé. Ó tún wá jẹ ẹni tí ó máa ń pẹ́ dé ibi iṣẹ́, tó sì jẹ pé òun ló tún máa ń kọ́kọ́ kúrò. Mo sì fún un ní ìkìlọ̀ láìmọye ìgbà wípé kó yí ìwà rẹ̀ padà sí iṣẹ́, kó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ kárakára torí ẹni náà ọ̀lẹ ni. Kìí múra ṣiṣẹ́ rárá. Gbogbo iṣẹ́ tó bá sì ṣe ni ó máa ń ní àléébù, tí kì í dára tó. Mo fún ní ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ wípé kí ọ yí ìwà rẹ̀ padà, kí o bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kára kára, ṣùgbọ́n kò gbọ́, èyí ló fà tí mo fi padà lé ẹni náà kúrò ní iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, torí àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí ni ó fi yan irú ìgbésí ayé tí àwọn bàbá wa ń gbé, àwọn ohun tí wọ́n gbàgbọ́ èyí tí ó sì jẹ́ ká mọ irú nǹkan tí wọ́n fẹ́, irú èèyàn tí wọ́n jẹ́ àti wípé àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí wà lára àwọn nǹkan tí ó ní jẹ́ kí àwọn àṣà àwọn bàbá wa parun. Torí nípa ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí, a ó fi máa rántí àṣà àti ìṣe àwọn bàbá wa kò sì ní parun, a ó sì máa mọ̀ wọ́n sí i.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, kódà mo ní orúkọ ìnagijẹ tó pọ̀, bí mẹ́rin ni mo ní àti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ girama ni mo ti ní oríṣiríṣi ìnagijẹ. Tí mo bá rántí dáadáa, orúkọ ìnagijẹ tí mo kọ́kọ́ ní ni All Night Cobra B.O.B. Lẹ́yìn ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ Kenzu, ìyẹn Lord Kenzu. Lẹ́yìn Lord Kenzu, ó di Kenzu Bàbá. Lẹ́yìn Kenzu Bàbá, ó di G-Camille. Lẹ́yìn G-Camille, Motunmó Kenzu lásán, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ ìnagijẹ tí mo ní ó pọ̀ jantìrẹrẹ.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀ manual. Mo fẹ́ mọ̀ bí a tí ń wa ọkọ̀ manual yìí torí wípé mo nígbàgbọ́ wípé ẹni tí ó bá mọ ọkọ̀ manual yìí ní wíwà gan-an ni ó mọ bí a ṣe ń wa ọkọ̀. Torí wípé ọkọ̀ manual yìí ní wíwà ò lé ju automatic lọ. Automatic ní wíwà ò le rárá. Faaji ni automatic. Ṣùgbọ́n manual torí gbogbo gear àti clutch téyàn máa tẹ. Èyí ló jẹ́ kí ọkọ̀ manual kó ṣòro dié àti kọ́. Èyí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, bí a tí ń wa ọkọ̀ manual.

Rárá o, mi ò rọrùn nígbà tí n bá sùn o torí wípé mi ò yíkiri lórí bẹ́ẹ̀dì rárá. Tí mo bá ti fi ẹyìn lé lẹ́ẹ̀ wípé mo fẹ́ sùn, kì í pẹ́ tí mo fi máa rí oorun, tí oorun ó sì gbé mi lọ. Èyí ló fà tí mi ò fi rọrùn nígbà tí n bá sùn o. Mo máa ń tètè rí oorun sùn kì í sì pẹ́ mi rárá. Mi ò yíkiri lórí bẹ́ẹ̀dì tàbí kí n máa járunpáà kirì lórí bẹ́ẹ̀dì kí n tó rí oorun sùn. Kí á tí n bá ti fẹ́ sùn ni mo máa ń rí oorun sùn.

Mo máa ń ṣe irun mi ní oṣooṣù. Tí bá ti rí wípé ó pé oṣù kan tí mo ti gẹ̀run mi kẹ́yìn, màá gba ilé bábà lọ, màá sì lọ gé. Bí mo sì sì máa ń ṣe irun mi, ò lérárá low cut lásán ni mo máa ń gẹ̀. Tí bá ti rí pé irun mi kún díẹ̀ tó ti pé oṣù kan tí mo gẹ̀ kẹ́yìn, màá gba ilé bábà lọ, màá sì sọ fún un pé kó rọra bá mi gẹ low cut sí ibi irun mi. Mi ń gẹ oríṣi sítáì mì jù low cut yìí lọ o.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ bí a ṣe ń jẹ́ ọmọ dáradára, ọmọ tó ń ṣe òótọ́ tí kìí pa irọ́ tí kò sì ní ojúkòkòrò. Ẹ̀kọ́ yìí mo fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀, mi ò sì gbàgbé ẹ̀kọ́ yìí ní àtigba tí mo ti wà ní èwe títí di ìsìn. Ẹ̀kọ́ náà sì wà lára àwọn ọ̀nà tí mo fi ń gbé ìgbé ayé mi torí mi ṣe ojúkòkòrò, mi sì ń mú nǹkan oní ǹkan, mo sì máa ń ṣe òótọ́ nígbà tó bá yẹ. Èyí ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe tí mo sì rántí rẹ̀ títí di òní olónìí.

Mo ma gba ẹ̀yán pẹ̀lú okàn ìrẹ̀lẹ̀ tí kò ní gbéraga, tí kò sì ní jẹ́ kí ìyẹn wo orí mí bí mo ṣe máa ń ṣe ní torí wí pé tí èèyàn ò bá ṣọ́ra, tí wọ́n bá ń yíyan, ìyìn náà lè kó síni lórí, tí yóò sì jẹ́ kí olúwa rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbéraga tàbí kí ó máa ṣiṣẹ́. Èyí ló fa tó jẹ́ wípé gbogbo ìyà tí wọ́n bá ti ń fún mi ní ìyìn, mo máa ń gba pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. Mo sì máa ń rántí àti má gbéraga kí n sì tẹríba, kí n sì mọ̀ pé ìyìn tó ń fún mi yìí torí kí n lè máa ṣe dáadáa sí i ni. Kì í ṣe wípé kí n lè bẹ̀rẹ̀ sí ní gbéraga tàbí kí ń máa ṣìwàwù ni wọ́n ṣe ń fún mi ní ìyìn ọ.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà gbọ́ ìró àwọn oníbàárà. Ìgbà mí wà tí mo máa ń pè wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan fúnra mi láti lè bèrè àlàáfíà wọn kí n sì ṣe àyẹ̀wò lórí wọn kí wọ́n lè mọ̀ wípé ìfẹ́ tóọ̀tọ̀ ni mo ní sí wọn kì í ṣe ní pé owó ọwọ́ wọn nìkan ni mo fẹ́ gbà ọ́. Ìgbà mìíràn sì rè, mo lè máa gbọ́ ìró wọn pẹ̀lú social media bóyá through WhatsApp àbí Facebook àbí Instagram àbí Twitter àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀nà yìí ni mo fún máa ń gbà gbọ́ ìró àwọn oníbàárà mi tí mo sì máa ń ṣe àyẹ̀wò lórí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ, torí wípé ìmọ̀le òwúrọ̀ máa ń mọ́lẹ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Àti wípé pẹ̀lú ìmọ̀le òwúrọ̀, èèyàn mọ̀ pé àsìkò tó láti di de kúrò lórí ibùsùn, láti mú ǹkan ṣe, láti wá ǹkan ṣe. Agbára máa ń wà pẹ̀lú ìmọ̀le òwúrọ̀. Ṣùgbọ́n ní ìmọ̀le ìrọ̀lẹ́, èèyàn mọ̀ pé ọjọ́ ti ń lọ sópin, àsìkò ìsinmi sì ti ń tó. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe tó jẹ́ pé ìmọ̀le ìrọ̀lẹ́ máa ń mú rírẹ wà tó jẹ́ wípé èèyàn á nílò láti lọ sinmi díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo jẹ́ ẹnìkan tó mọ bí wón ṣe ń kọ ìwé dáadáa. Mo mọ̀o ko, mo sì mọ̀ọ́ kà. Èyí ló fa tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe wá ń bá mi kí n bá ọhun kọ oríṣiríṣi ǹkan. Bóyá ìwé ni, bóyá lẹ́tà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Ojoojúmọ́ ni mo sì máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ torí wípé mo máa ń kọ ǹkan síle n nu dairy mi tàbí kí n máa kọ oríṣiríṣi article pẹ̀lú ọwọ́ tí ń ó póstì sí oríṣiríṣi newspaper tí wón máa máa gbé jáde nínú paper wọn.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni wípé mo máa ń pín àkókò mi àti àwọn nǹkan tí mo nílò láti ṣe nínú ìlà náà sí wẹ́wẹ́. Àwọn ohun tó bá kókó ṣe pàtàkì jù ni màá kókó ṣe pẹ̀lú àkókò mi, tí màá sì wá kókó ṣe àwọn ohun tó ṣe pàtàkì jù tán. Màá máa mú àwọn tó ń kàn díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀ títí tí àkókò yóò fi tán tí ìlà náà yóò sì pé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ dáadáa. Kódà gbogbo ìgbà tí owó bá ti dọ̀wọ́ mi, bóyá owó oṣù ni àbí owó tí mo jẹ níbi kan ni àbí ẹ̀bùn tẹ́níìka bá fún mi ni, tó bá sì máa ti jẹ owó, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń kọ́kọ́ yọ ìdáma ìdámẹ́ta, ìyẹn 30% owó náà pamọ́, ìyẹn ìdá ògbon, ìdá ògbon. Èyí ni mo máa ń fi pamọ́ ní gbogbo ìgbà torí náà mo máa ń fi owó pamọ́ dáadáa. Torí pé owó tí èèyàn bá fi pamọ́ ni èèyàn á rí lò tí ó bá di ibi ọjọ́ tí kò bá ṣe owó mọ́

Nìkan bí ọdún kan sẹ́yìn nígbà tí gbajúgbajà eléré ni tí ó gbajúgbajà gbogbo àgbáyé, olórí eléré ní ilẹ̀ Nàìjíríà àti Áfríkà lápapọ̀, ìyẹn Davido ọmọ Adélekè, David Adélekè tó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí mo wà. Ó wá sí ìlú Òṣogbo tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá ṣe eré orin fún wa ní Òṣogbo. Ìgbà náà ni mo kẹ́yìn lọ sí Ibi orin o. Ní ǹkan bí ọdún méjì sẹ́yìn ni èyí ṣele I sì ti padà lọ sí Ibi Oore láti ìgbà náà.

Ẹ̀rọ ìgbónájẹ́jẹ́ tí kò ní máa pariwo púpọ̀, tí yóò ṣì máa ṣiṣẹ́ dédé, tí kò sì ní jẹ́ kí iyàrá mi gbóná jù, tí ó ṣì ní tutù jù náà, irú rẹ̀ ni mo fẹ́. Mi ò fẹ́ ẹ̀rọ ìgbónájẹ́jẹ́ gbangba tí yóò máa pariwo sí mi létí. Ẹ̀yi lè máa disturb mi tí kò ní jẹ́ kí ń rí ọ̀run sùn, torí pé ariwo rẹ̀ yóò máa ní mí lára. Ṣùgbọ́n èyí tí kò láriwo púpọ̀, iyẹn ni mo fẹ́. Ìyẹn dára púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti fún ni ní ẹ̀jẹ̀ rí, kódà ní àìmọye ìgbà. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa fún àwọn ènìyàn tó bá nílò ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ lórikórí. Kódà mo máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní oṣooṣù ní ilé àwọn hospital tó bá ń gba ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tó nílò rẹ̀. Oṣooṣù ni mo máa ń ṣe èyí. Mo sì fẹ́ràn láti máa ṣe é torí wípé mo rí èyí gẹ́gẹ́ bí ọ̀nà tí mo lè gbà ran gbogbo àwọn ènìyàn lọ́wọ́.